Ó ti ṣe ìgbà mélòó kan tí mo ti lọ sí ìsẹ̀gun ọdẹ, mi ò le rántí ní pàtó. Òye ìgbà tó jẹ́ àmọ́ ó ti pẹ́ díẹ̀. Ìyẹn ni mo mọ̀ pé ó ti pẹ́ díẹ̀ ní bí ó ti tó bí oṣù mélòó kan sẹ́yìn tí mo ti lọ àti ìgbà náà mi ò dẹ̀ ti lọ ná. Mi ò rọ.

Ẹ̀ bí mo ṣe máa ń rí lílo àkókò nígbà tí mo bá wà nínú ìlà, oun ní wípé mo máa ń time ara mi, ẹ́ mo maa time ara mi, nígbà tí mo bá time ara mi, bí mo ṣe ń rí àkókò lò níyẹn ṣá. Ìgbà mí de ke re ṣẹ̀ rí wá to je pé mi kì í rí àkókò lò dáadáa rararara, àmọ́ once time tí bá rí àkókò lò bí i ní.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹẹ́jẹ́. Mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹẹ́jẹ́, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹẹ́jẹ́ ṣá, mo ní ẹ̀rọ ìdákẹ́jẹẹ́jẹ́ díẹ̀ àmọ́ ko sey gbogbo ìgbà ni màá ń lò, àmọ́ lẹ́kọ̀ọ̀kan kan náà mo máa ń sábà lò, lẹ́kọ̀ọ̀kan mo máa ń sábà lò.

Mo wà ní social media, mo wà ní Twitter, mo wà ní Instagram, mo wà ní Facebook, mo wà ní TikTok, mo wà ní YouTube, mo tún wà ní Telegram. Àmọ́ ìdí tí máa ń sábà lò ju òun náà ni Twitter, àti Instagram, Twitter, Instagram, WhatsApp àti Facebook lẹ́ kankan ṣá.

Ní ẹ̀ẹ̀kọ̀kan ṣá, kò n ṣe gbogbo ìgbà náà. Lẹ́ẹ̀kọ̀kan nígbà tó bá rẹ mi, tó bá rẹ bí, tàbí bí a ti bá rí pé nǹkan tí mò ń ṣe wọ́n ò ń gbóríyìn fún mi, ó máa ń mú mi fà sẹ́yìn diẹ̀, ó má ń mú mi fà. Mi ní, mi ní fẹ́ ṣe bí mò ń ṣe tó, ó má ń mú mi fà nígbà tí wọ́n ò bá gbóríyìn fún mi.

Kò lé náà, tin bákan tí kò gbọ́gbo nǹkan mi tí mo fẹ́ fi se ìrìn àjò tí mo sì tò sí inú ìsaka tí mo fẹ́ gbé dání, mo dẹ̀ máa gun ọko Tó bá dé di kinní ìrìn àjò, mi dẹ̀ máa gúnregé, mo dẹ̀ máa fàdúrà tilẹ̀yin kí Ọlọ́run ṣọ mí rè.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun níbẹ̀. Ìgbà mí wa, ebi lè pa mi níbẹ̀. Ìgbà mí dè ké re, àmọ́ ni gbogbo- ní almost gbogbo ìgbà, mi kì í jẹun níbẹ̀ torí mo ti máa ń jẹun láti ilé. Àmọ́ ó lé kàn ń kàn.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn oúnjẹ ní òpópónà, mo fẹ́ràn oúnjẹ ní òpópónà ṣá, àmọ́ kò dàbí kí n fúnra mi dáná o, kò dàbí, kò dàbí kí n fúnra mi dáná. Àmọ́ lẹ́ẹ̀kookan kan nígbà tí n bá rí pé mi ò ní àsìkò láti se, mo má a jẹ oúnjẹ òpópónà dáadáa dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin iyàrá oko dada mo máa ń tẹ̀lé òfin. Mi ò kí ń ṣẹ̀yàn tó máa ń rú òfin. Kò sí, òfin, gbogbo òfin iyàrá oko ni mo máa ń pa mọ́, gbogbo ẹ ni máa ń tẹ̀lé. Kò sí òfin temi ò kí ń pa mọ́, ń tẹ̀mi Gẹ́gẹ́ bí bá ṣe dá òfin lẹ ba yi, bí mo ṣe máa ń fẹ́ràn kí n pa òfin mọ́.

Bẹ́ẹ̀ni mò mọ̀ bí a ti n ká àwòrán ilé, se eeyan kan wà tí o mọ àwòrán ilé káa sá torí kò ṣe nǹkan tó nira, ó rọrùn gidi gan, ó rọrùn. Mo ma n ká, mo mọ bí wọ́n ṣe ń ká àwòrán ilé dádadáda, mo mọ bí wọ́n ṣe ń ká, láì dá èèyàn láàmú rárá.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe yoga lẹ́kọ̀ọ̀kan. Mo àá, mo máa ń ṣe yoga, tí bá dé láti ibi iṣẹ́ mi ò kí n jáde lẹ̀nu ijọmẹ̀ta yìí, mo ní ẹni kankan tí mo fẹ́ lọ bá nínú yàrá, mo máa ń dáwà, so mo máa ń fi yoga, mo máa ń fi pass time nígbà mi, mo dẹ̀ máa ń fi relief stress.

A, tí bá ri ìpèsè ohun èlò màá rà ni. Tí bá ní pé mi ò ní, tí bá ní ẹ̀hẹ̀ehn eyí tí ń bá dé ni mo máa rà ni. Ìyẹn ò kí ń ṣe nǹkan to lọ bá bàa rà. Ìpèsè ohun èlò, nǹkan tí bá fẹ́ lò, tí n bá rí pé mi ò ní nílé, màá mọ́ owo màá dé rà. Ìyẹn rọrùn gidi gan.

Ó depend, to bá jẹ́ pé ibi tí jẹ pé èrò a pọ̀ ju níbẹ̀, mi ò ní díẹ̀. Àmọ́ tó bá jẹ́ ibi tí ẹ pé a pò sí dáadáa, dandan nìyẹn nítorí kí ń ní kí gbogbo èèyàn bá le gbọ́, kí gbogbo èèyàn lè gbọ́ dáadáa, òhun ni a ṣe máa, òhun ló ṣe pọn dandan láti lò.

Mí ì ní káàdì ìṣe, mí ì ní, mo ṣe fẹ́ ṣe ní ṣá, mo ṣe fẹ́ ṣe. È ìdí tí mí ò tí ì fi ṣe ṣẹe tẹ́lẹ̀ òun ní pé, torí pé mí ò tí ì, mí ò tí ì bẹ̀rẹ̀ sí ní, mí ò tí ì really teèki ẹ̀ so serious bí ó ṣe yẹ kí n téèki ẹ̀. So nígbàtí mo bá teèki ẹ̀ siriọ̀ọ́ dáadáa, màá ṣe káàdì ìṣe.

Bẹ́ẹ̀ni ná, màá ṣe ìsọdọ̀tun ọkàn, màá ṣe rárá, mo máa ṣe ìsọdọ̀tun ọkàn lẹ́kọ̀ọ̀kan. Emò eeyan ó, o depend sàá, but mo máa n ṣe ìsọdọ̀tun ọkàn. Mo máa ń ṣe, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn. Mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn.

Bẹ́ẹ̀ni, mo ní àwòrán lára. Kò sí ẹni tí ò ní àwòrán lára. Kò sí ẹni tí ò ní àwòrán lára, torí kí ni àwòrán Ọlọ́run ni, ni Ọlọ́run fi dá wa. Ọlọ́run fi àwòrán ara rẹ̀ tí ẹ, ó fi dá awa ná. So kò sí ẹni tó wà láyé tí ò ní àwòrán lára rẹ̀

Ehn, mo máa ń, mo máa ń kàn sí wẹ́wẹ́ wẹ́, mo máa ń kàn sí wẹ́wẹ́ wẹ́, mi ò ní dá ṣe gbogbo rẹ̀ ni eẹ́kan náà, mo máa kàn sí wẹ́wẹ́ wẹ́wẹ́ wẹ́wẹ́. So bí mo ṣe máa ń ṣe àwọn iṣẹ́ bẹ́ẹ̀ nìyẹn, mi ò kì, mi ò kì n ṣe gbogbo rẹ̀ ni ẹekan náà, mo máa ń ṣe díẹ̀ díẹ̀. Ṣo, tí n bá?

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìmójútó wọ̀nyí, ìmójú, ìmójú, mo máa ń ṣe ìmójútó wọ̀nyí, software mi. Ehhen, fone nìkan ni software tí mo ṣe nínú ìsìn bá yẹn lọ́wọ́ ọ̀gá ìṣe. Mo ṣe nígbàlàdúrà pẹ́lú Ọlọ́run kó pèsè fún mi kí n lè ní.

Erm, kò n ṣé gbogbo igba, ó máa pẹ́ gan. Nísìn báyí eyọ̀ kan pẹ̀re mó ṣẹ̀ ni níbàyí, mi dẹ̀ nídì i kejì, mi nídì mí for now. Àmọ́ tí bá nídì mi mà tún rá again Last time, ìdí tí mó fi rà nipé ẹni tó bá mí register lá àkọ́kọ́ yẹn. Ọjọ́ tí mó fẹ́ rà, èlòmí ló register kí èmí tó lọ rà, èmí kọ́ mó register.

Ehn, mo máa, mo máa ń tun wo, dáda dáda, mo máa, mo máa wo dáda dáda náà, mo máa ń, mo máa ń wo dáda dáda náà kí n tó le ṣe kíni. Mo máa ń tun wo, mò jẹ́ máa ń Mo ṣá máa ń, mo ṣá máa ń check e dada ná, mo máa ń check e dada.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran orin atẹ́gun. Torí kí ni? À, uh, lẹnu ijo mẹ́ta yìí bayii. Òru tó ń mú kò, kò de run rara rara So, mo fẹ́ran atẹ́gun gidi gidi gidi, gidi gan ni. Kò ti e n ṣe kékeré, mi ò ti ẹ̀ lẹ̀ párọ̀ e. Ní gidi, gidi gan ni mo fẹ́ran atẹ́gun. Mo fẹ́ran atẹ́gun.

Bẹ́ẹ̀ ni, mo ní àgbàlá ọjọ́. Mo ní, mo ní àgbàlá ọjọ́. Mo ní, mo ní àgbàlá, àgbàlá ọjọ́, ọjọ́, ọjọ́ kí ni? Mo ní àgbàlá ọjọ́ ṣá, mi fẹ́ darúko ẹ̀ tan Àmọ́ mo ní àgbàlá ọjọ́

Bẹ́ẹ̀ni mo ti gun alùpùpù ri, mo ti gun alùpùpù ri bí ẹ̀ mẹ́rin, bí e mẹ́rin tàbi emáàrún, mi ò lè rán an tí i, ó ti ṣe díẹ̀ sẹ́yìn àmọ́ mo ti gun rí, mo ti gun rí ó ti ṣe díẹ̀ ṣà.

Bẹ́ẹ̀ni, mo rí, mo ní orúkọ ìnágije Mo ní, mo ní bí méjì gan, ọ̀tọ̀ọ̀tọ̀ níbí ọ̀tọ̀ọ̀tọ̀ ni o, ìbi otóto lanti fún mi. Àkọ́kọ́ láàárín àwọn, àwọn orẹ, ekejì ni àárín àwọn akẹ́kọ̀ọ́ ní ọdún díẹ̀ sẹ́yìn.

Èyí tí mo fẹ́ràn jù. Ohun ni, ohun ni, ohun ni ibi, ohun ni ibi tí mo ti má ń dínkù láti kọ àwọn nkankan, láti kọ àwọn nkankan ṣá. Ibẹ̀ ni mo fẹ́ràn jù nínú yàrá.

Bẹ́ẹ̀ni, mò ń mọ, mo fẹ́ràn láti máa lọ sí ẹ̀tẹ̀kún, mo fẹ́ràn rẹ̀ gidigidigidi ga, nítorí ẹ̀kọ̀kan wà tí ó yẹ pé ó kó má a wù ẹ́ yan kí ẹ́ yan jáde. Mi ò, èmi lẹ́kẹ̀ẹ̀rẹ̀, mi ò, mi ò really níbi ń lọ, mi, mo ti sọ́ tẹ́lẹ̀ mi ò ròrùn lọ́rẹ́ ni around bíbàyí, so mo.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbé àpò ẹ̀yìn. Mo máa ń gbé àpò ẹ̀yìn. Àmọ́ kò ṣe ní gbogbo ìgbà náà. Ẹ kànkan ṣá, kò ṣe ẹ kànkan náà pé ẹ kànkan bẹ́ẹ̀ yẹn náà. Àmọ́ mo máa ń gbé àpò ẹ̀yìn gidigidi gan. Mo máa ń gbé àpò ẹ̀yìn.

Mi ò mọ̀ bí ìfẹ́ mi tó ń sọ wá mọ́. Mi ò fẹ́ rò pé, boya o ń sọ̀rọ̀ nígbà tí ayé bá parẹ́, nígbà tí a bá kú. Pé ayé kejì lo dè ń sọ. Tí wọ́n bá pé yẹn ló ń sọ ní, ọ̀run ọ̀run apádi àlùjana. Ibẹ̀ ni owunmj lọ. Àmọ́ tí wọ́n bá pé pé ní ilé ayé, ba ní this country, òkè òkun ni o.